Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú inú dídùn, pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀, mo dẹ̀ máa ń ṣàlàyé ọjà tí wọ́n bá fẹ́ rà pẹ̀lú mi. Màá sì bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ayọ̀ àti ẹ̀rín. Torí tí mi ò bá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú inú dídùn àti ohun ìrẹ̀lẹ̀, wọ́n lè má níí fẹ́ láti má ra nǹkan lọ́wọ́ mi mọ́. Torí náà mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú inú dídùn, màá dé ṣàlàyé ohun tí wọ́n ń rà nípa nǹkan tí wọ́n bá rà lọ́wọ́ mi. Ẹ ṣé o.

App tí mo máa ń lò jù ni Facebook, my Facebook. À, mo máa ń lo app Facebook mi, mo dẹ̀ máa ń lo app WhatsApp mi ní gbogbo ìgbà torí ó ní àwọn èèyàn tó ní tí mo ní nọ́mbà wọn táa dẹ̀ máa ń jo-- tí wọ́n máa ń, àwọn oníbàárà mi. Mo ní contact ìwọ̀n, mo ní nọ́mbà sí wọn ní phone mi, so ìgbà gbogbo ìgbà ni mo máa ń lo WhatsApp app mi. Kì í lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, àwọn tó bá nífẹ̀ẹ́ àti ra nǹkan mi lọ́wọ́ mi wọ́n á sì sọ fún mi. Wọ́n á dẹ̀ sọ fún mi nínú app, màá dẹ̀ bá wọn, màá jẹ̀ bá wọn sọ̀rọ̀ bóyá mo ní ọjà ọ̀hun àbí mi ò ní. So Facebook àti WhatsApp ni mo máa ń lò jù nínú gbogbo àwọn app mi o. Ẹ̀ ṣe?

Nǹkan tó máa n fún mi ní ìtara ni ibi iṣẹ́ ni, tí èèyàn, tí èèyàn bá wá, tí mo bá dẹ̀ n sáàlàyé ọ̀rọ̀ fún èèyàn, pe bóyá kó ní sùúrù díẹ̀ kí network lé wọlé kí n lè check nǹkan tí wọ́n bá ní, tan bá need fún wọn nínú ẹ̀rọ tan pè ní kọ̀m̀pútà. Àmọ́ tóní tohun ó bá fẹ́ gbé ti sílé àbí tí ó bá fẹ́ dahun, tí ó bá, tí ó bá fẹ́ farabalẹ̀ kí n check nǹkan tí mo fẹ́ check, check fún, tó bá dẹ̀ n pariwo pé ìgbà o, ẹ́, òun ti dúró pẹ́ o. Ǹnkan tó máa n ta mí lára ojú yẹn lò. Tó bá wá béèrè nǹkan lọ́wọ́ mi, jé kí n fi ìfọ̀kànbalẹ̀ kí n fi ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ? Àmọ́ tó bá, tó bá fẹ́ gbọ́ ń pa ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ, pe bóyá mo fẹ́ ṣàlàyé o, orí èti ẹ ti kún, o bẹ̀rẹ̀ sí n pariwo mọ̀ mí, nǹkan tó máa n ta mí lára nìyẹn, ànd mi ò dè ní ba onítohun sọ̀rọ̀ mọ́, ẹ ṣe?

Agogo mẹ́jọ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ìgbà mín tí mi ò bá dẹ́ tètè dáná tán, oúnjẹ alẹ́ lè tó bí agogo mẹ́sàn àbí mẹ́sàn àbọ̀. Ìgbà mín tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, tí akoko bá ti lọ kí n tó jẹ oúnjẹ ọ̀sán, ó máa ń pẹ́ díẹ̀ kí n tó jẹ oúnjẹ alẹ́. Iyẹn ló máa ń jẹ́ kó oúnjẹ alẹ́ mi tó bí ago mẹ́sàn kí n tó jẹ Àmọ́ tí mo bá dẹ̀ máa jẹ oúnjẹ alẹ́, mi ò kí ń jẹ oúnjẹ tó wúwo torí tí mo bá jẹ oúnjẹ tó bá wúwo bí àmala àbí ẹba, ṣe ni mi ò ní le sùn. Mo máa máa yí ṣótùn, yí ṣó ṣì. So mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago méje. Àmọ́ tí mo bá, iyen tí mo bá, tí mi ò bá jẹun lọ́sàn, or tí mi ò bá jẹ nǹkan tó wúwo lọ́sàn, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago méje. Àmọ́ tí mo bá jẹ oúnjẹ tó wúwo lọ́sàn, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní nǹkan bí ago mẹ́sàn. Àná oúnjẹ tí mo máa jẹ lálẹ́ yẹn kò ní jẹ oúnjẹ tó máa wúwo. Mo lè mu bí tea àbí kí n jẹ biscuit àbí kí n mu ọtí aládùn àti biscuit, ó ti tán. Ẹ ṣé o.

Mo fẹ́ràn láti máa fún ènìyàn ní ẹ̀bùn owó nítorí wípé tí mo bá fún ènìyàn ní ẹ̀bùn owó onítọ̀hún ló mọ ǹkan tó ní lọ́kàn láti fi owó òun rà àbí láti fi owó òun ṣe. Tí mo bá ra ẹ̀bùn aṣọ àbí tí mo bá fúnyàn ní ẹ̀bùn bàtà ó lè má jẹ́ ǹkan tí ènì òun fẹ́ nìyẹn ó lè má jẹ́ ǹkan tó wà nínú ọkàn ènì yen láti rà fún ara rẹ̀. Ìgbà mìíràn mo lè fún ènìyàn ní ẹ̀bùn aṣọ kó jẹ́ pé onítọ̀hún ní aṣọ tó pọ̀ tí wọ́n bá ti ẹ̀ fún un ní owó kó ni ra aṣọ, ó máa fi owó òun lọ ra bóyá bàtà àbí fìlà. Torí náà ó tẹ́ mi lọ́rùn láti fún èèyàn ní ẹ̀bùn owó ju kí n fún ènìyàn ní ẹ̀bùn aṣọ àbí ẹ̀bùn bàtà àbí ẹ̀bùn àpò. Ó máa tẹ́ mi lọ́rùn tí ènìyàn bá fún èmi gan an lára ní ẹ̀bùn owó torí tí wọ́n bá fún mi ní ẹ̀bùn owó èmi mo mọ ǹkan tí mo nílò jù lọ nígbà yẹn tí mo máa lọ fi owó òun rà. Bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń ro sí àwọn èyàn, bí mo ṣe máa ń ro sí àwọn èyàn nìyẹn kí n tó fún wọn ní ẹ̀bùn. Ó dẹ tẹ́ mi lọ́rùn láti fún èèyàn ní ẹ̀bùn owó jù lọ ju kí n fún ènìyàn ní ẹ̀bùn bàtà àbí ẹ̀bùn aṣọ. Ẹ ṣé o.